Èmi ni ọ̀gá ara mi, mo sì máa ń bá àwọn ọmọ iṣẹ́ mi se kọ dáadáa. Nítorí pé ìfẹ́ tó jẹ́ ọ̀un ni ńkan pàtàkì fún àwọn ìle iṣẹ́ ẹ wa, ki a jo maa ba ara wa to po. Nítorí náà èmi àti àwọn ọmọ iṣẹ́ mi a máa ń ní ìbá sepọ̀.

Àwòrán mi je oun kan pàtàkì sí mi nítorí pé mo fi máa ń rántí ìgbà èwe mi àti ìgbà ọ̀dọ̀ mi. Mo ti máa ń rántí àwọn ìdílé mi gbogbo tí a jọ wa papọ̀. Nítorí náà, àwòrán mi jẹ́ nǹkan pàtàkì tí mo lòjù ní ìgbésí ayé mi àti ní ìgbà gbogbo.

Gbogbo ìgbà tí mo wà níbẹ̀ ni mó máa ń ṣe dáadáa. Ó máa ń mú kí ọkàn mi bá lẹ̀. Oun ti ó de wa ni ọkàn mi ni wípé mo máa ń gbèrò láti lọ sí ìlọsíwájú fún ara mi bi mo sì máa ń lọ pẹ̀lú àwọn òbí-òbí.

Bẹ́ẹ̀ni mo maa n lo ero ìdákẹ́jẹ́jẹ́ nigbati mo ba wa nínú oko tàbí nibi ti ariwo ba wa. Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ ní gbogbo ìgbà tí mo bá wà ní ayé yìí nítorí pé òun ni ó máa ń mú mi gbọ́ gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe.

Mo máa ń gbọ́ orin ni orí fóònù mi ni tiktok àbí facebook. Ohun tí mo tí máa ń gbọ́ jù ni Saheed Ojùpá, nítorí pé orin ilẹ̀ Yorùbá abínibí o dẹ́ máa ń fún wa ní ọgbọ́n àti òye, tí mo fi máa ń gbọ̀

Mo je ẹni ti o jẹ wípé, o máa n fi ọkàn balẹ̀ láti wòye nǹkan ti mo ba sọnu tí n bá ti wá láti rẹ, màá lọ wo ààyè ibi tí ó wà. Máa dé, màá ti rí pé mo rí i. Tí n bá ti wá rí, inú mi màá dùn.

Ipinu mi, ì jẹ́ kí n kábàmo nítorí pé òun tí mo yàn jẹ́ ohun tí mo fẹ́ràn jù, ohun tí mo ṣi mọ̀ nisin yi jẹ́ kí n mọ̀ wípé ìlọ̀siwaju mi yóò dára, gbogbo ìgbésí ayé mi yóò di túmọ̀. Nítorí náà, mo fẹ́ ibi tí mi kábàmo ibí ti mọ̀ wà.

Mò máa ń ṣì ọn òwò fòònù mi dáradára nítorí pé ibi tí mó ti máa ń jẹ yẹn glo tàbí Airtel bí ó ti jẹ́ jẹ́kẹ́lẹ́ nìí sí ni pé mò gbẹ́kẹ́lẹ́ pé pé pé má mi. Òhùn tí ó ṣì máa ń tẹ́lẹ̀ ni pé máà jẹ́ ẹni tí ó wúlò fún mi gàngàn.

Òòrùn jẹ́ ǹkan pàtàkì sí mi. Gbogbo ìgbà ni mo máa ń jáde, èmi kì í mu ohun tí ó bá le ju emí mi lọ. Mo máa ń mu àwọn ǹkan ẹlẹ́rìndòdò tó ti máa ń mu omi púpọ̀ jù nítorí náà èmi kì í mu nkan ti o bá ti àkobà fùn mí.

Ohun tó ń so àwọn àga tí ọ̀dọ́ pọ̀ ó ní agbègbè. Ìyọrí agbègbè jẹ́ ohun pàtàkì tí ó máa ń mú ìlú yìí padà. Kí wọ́n bá bá ara wọn fọwọ́ tọwọ́ pọ̀, agbègbè náà a lè dàgbà sí òkè. Nínú oníkálukú, àádùn àlàáfíà yóò wà ní ibẹ̀. Nítorí náà ni àwọn àga tí àwọn ọ̀dọ́ máa ń bá ara wọn ṣe á púpọ̀ gidi gan.

Èyí ló jẹ́ oun ti o rọrùn jù. Ìdọ́gba láàrin iṣẹ́ mi àti ìgbésí ayé mi jẹ́ àsìkò àti ìgbà. Wọ́n fún iṣẹ́ mi ní àsìkò, mó dè máa n fún ìgbésí ayé mi ní àsìkò. Nítorí náà mi n fẹ́ kí ǹkan kan dàpọ̀ mọ́ ara wọn, nítorí náà ni ìgbésí ayé mi àti iṣẹ́ mi jẹ́ dáradára.

Àwọn ọjà oúnjẹ tí mo ti lọ ni omi, nílà. Ọjọ́ márùn márùn ni wọ́n máa ń nà. Àwọn tí ó wà nínú ọjà yẹn, wọ́n ń ta iṣu, ìrẹsì, èlùbọ́, gbogbo àwọn nǹkan tí oúnjẹ ń jẹ bí àlùbọ́sà, gbogbo rẹ̀ lápapọ̀. Àwọn èèyàn tó pọ̀ wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni Yorùbá wà n bẹ̀, Hausa wà n bẹ̀, Igbo wà n bẹ̀. Àwọn ènìyàn pọ̀, a sì máa ń dáwọ́kẹ̀, a sì máa tún ṣe ọmọlúwàbí fún rawa.